Ẹ̀mi kì í kọ ìròyìn ní ibi iṣẹ́ nítorí n kìí ṣe akọ̀ròyìn, bẹ́ẹ̀ ni iṣẹ́ mi kò jọ mọ ìròyìn kíkọ rárá. Iṣẹ́ oníṣòwò ni mọ n ṣe. Mi kì í sìí kọ ìròyìn nítorí pé kò sí àṣà ìròyìn kíkọ kankan nínú ìlànà iṣẹ́ mi. Nítorí ídiẹ eyí mi kì í kọ ìròyìn ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni mo máa ń pa owó pamọ́. Ìfowópamọ́ jẹ́ àṣà tí ó wúlò púpọ̀púpọ̀ fún oníṣòwò. Gbogbo oníṣòwò ló gbọ́dọ̀ sì mọ bí a ti ń fowó pamọ́. Nítorí pé oníṣòwò tí kò bá lè fi owó pamọ́, ó ṣeéṣe kí ó má lè ní àkójọ ní kíákíá.

Àdéhùn jẹ́ ìpinnu tàbí ọ̀rọ̀ àjọṣọpọ̀ tí a ti ní pẹ̀lú ènìyàn tàbí àwọn ènìyàn kan ní ìgbà kan tàbí èkejì. Nítorí ìdí èyí, mo máa ń ṣe àkọsílẹ̀ gbogbo àdéhùn mi láti bá à lè ríi pé mo rántí gbogbo àdéhùn mi, mo sì gbàgbé ìkankan nínú rẹ̀ rárá.

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà mí tó ìwọ̀n ọgbọ̀n ìṣẹ́jú tàbí ogójì ìṣẹ́jú ní ìgbà mìíràn. Ní ọjọ́ tí mo bá jáde tí mo tètè rí ọkọ̀, mo máa ń lo bí ọgbọ̀n ìṣẹ́jú. Ṣùgbọ́n ní àwọn ọjọ́ kọ̀ọ̀kan tí ó bá pẹ́ kí n tó rí ọkọ̀, ó máa ń gbà mí tó ogójì ìṣẹ́jú kí n tó dé ibi iṣẹ́ mi.

Àkórí ọ̀rọ̀ tí a fún mi ní ibí yìí sọ wípé ṣe ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jì. Èyí kò yé mi rárá o. N ò sì fẹ́ láti mọ dáradára wípé ṣe ohun tí à ń gbìyànjú láti sọ ni wípé ṣe ó rọrùn fún ọ láti dárí jì àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn nítorípé àlọ́ apanilẹ́rìn jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà tí a lè lò láti mú ìrònú kúrò nínú ọkàn ẹni kí a sì mú inú ẹni dùn kí a mú orí ẹni yá. Nítorí ìdí èyí, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn púpọ̀ púpọ̀.

Àkórí ọ̀rọ̀ tí a fún mi ní ibí yìí sọ wípé: "Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o lò?" Pẹ̀lú àmì orí tí ó sọ wípé "dòrérémi dòmídò rere rédò". Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Eléyìí kò yẹ mí rárá o, n ó sì fẹ́ kí a ṣe àtúnkọ gbólóhùn àti àkórí yìí dáradára.

Àkórí ọ̀rọ̀ yìí sọ wípé "ṣé o fẹ́ràn rìn òkè?" Pẹ̀lú àmì orí tí ó jẹ́ mí re, mídò, dò, dòdò. Eléyìí kò ye mi rárá o, wọn ó sì fẹ́ kí a ṣe àtunkọ tàbí àtúntò àkórí ọ̀rọ̀ yìí. Pàápàá, gbólóhùn méjì tí ó parí rẹ̀, rìn òkè.

Oúnjẹ àárọ̀ àti oúnjẹ alẹ́ ni ó ṣe kókó jù ní ayé òde òní. Nítorí ìdí èyí, ohunkóhun tí ó bá wà ni mo máa ń jẹ ní ọ̀sán. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń mu gààrí. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi kìí sì jẹun rárá tí kò bá sí owó tàbí oúnjẹ nílẹ̀ fún mi láti jẹ.

Ilẹ̀ a máa ṣú dáradára kín tó sùn nítorí pé lẹ́yìn tí mo bá jẹ oúnjẹ alẹ́ mi tán, mo sì máa ń ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti ṣe. Ṣùgbọ́n níṣókí kí n tó lọ sùn, mo máa ń ṣọ́ra, mo sì máa ń gbàdúrà sí ẹlẹ́dàá mi láti fi bójú ọrùn mi lé Ọlọ́run lọ́wọ́.

Fóònù alágbèéká jẹ́ ọ̀kan nínú àwọn ohun kò ṣe é máàní ní ayé òde òní, nítorí pé ayé ti di ayé ìú-jàara. Ohun gbogbo tí ó sì lú jàara nínú ayé ni ó jẹ́ ohun tí a máa ń ṣe lórí fóònù alágbèéká. Nítorí ìdí èyí, irú fóònù alágbèéká tí èmi ń lò òun ni sámsọ̀ngì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitíwià mi ní ìgbàkúùgbà. Tí fóònù alágbèéká mi bá ti sọ fún mi wípé ẹ̀yà tuntun ti wà, ni èmi náà máa ń gbìyànjú láti rí i pé mo lọ sí orí ẹ̀yà tuntun náà láti lọ ṣe ìmúdójúìwọ̀n sọfitíwià mi ní kíákíá kí fóònù mi bá lè máa ṣiṣẹ́ dáradára bí ó ti tọ́ àti bí ó ti yẹ.

À, àìsàn ìkórìíra sí oúnjẹ bíi tí bá wo? Rárá o, n kò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Gbogbo ejò jíjẹ mi lọ́dọ̀ mi, nítorí díẹ̀ yìí kò sí oúnjẹ kankan tí èmi kì í jẹ, bẹ́ẹ̀ ni kò sí oúnjẹ kankan tí mo ní àìsàn ìkórìíra fún rárá, rárá.

Oṣù tí mo fẹ́ràn jùlọ nínú ọdún ni oṣù kẹjọ tí í ṣe oṣù Ògún. Ìdí eléyìí sì ni nítorí wípé oṣù yìí jẹ́ oṣù ìbí mi. Nítorí ìdí èyí, oṣù Ògún jẹ́ oṣù tí mo fẹ́ràn gidigidi mo sì máa ń ṣe ọjọ́ ìbí mi nínú oṣù yìí.

Mo máa ń rí ìpèsè àwọn ohun èlò fún iṣẹ́ mi láti ọ̀dọ̀ àwọn oníbàárà mi. Púpọ̀ àwọn oníbàárà tí mo máa ń ra a ohun èlò fún iṣẹ́ mi ni wọ́n ti mọ̀ mí, nítorí idì eyi nígbà kúùgbà tí mo bá ti nílò ohun èlò náà, mo máa ń pè wọ́n, wọn ó sì gbé ohun èlò náà wá fún mi ní kíákíá.

Àkòrí ọ̀rọ̀ yìí sọ wípé ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́, ṣùgbọ́n wọn ò fẹ́ láti sọ wípé ìdáhùn sí ìbéèrè yìí yóò níí ṣe pẹ̀lú irú ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́ wo gann ni à ń sọ nípa rẹ̀. Wọn ò fẹ́ láti mọ eléyìi kí a bá lè mọ ìdáhùn ti ó tọ́ fún ìbéèrè náà.

Orin kíkọ jẹ́ ohun tí ó máa ń mú inú ẹni dùn tí ó sì máa ń mú ni lára yá. Nítorí ìdí èyí, mo fẹ́ràn orin kíkọ. Pàápàá mo wà nínú ẹgbẹ́ akọrin ní ilé ìjọsìn mi, mo sì máa ń kọrin ní ọjọ́ ìsinmi gbogbo.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ̀. A á bu omi sórí, a á fi ọṣẹ sí kọ̀nkọ̀n, a ó sì máa fi kọ̀nkọ̀n àti ọṣẹ náà kí ara wa láti fọ gbogbo ìdọ̀tí ara kúrò. A ó fọ orí, fọ ọrùn, fọ apá, fọ ẹsẹ̀, fọ abẹ́, a ó sì bu omi ṣan gbogbo ọṣẹ náà kúrò pátápátá tí a bá ṣetán.

Ẹ̀mi kì í kọ lẹ́tà fún àwọn ènìyàn o, nítorí pé lẹ́tà kíkọ jẹ́ ọ̀nà tí àwọn ènìyàn máa ń fi í bá ara wọn sọ̀rọ̀ ní ayé àtijọ́. Ṣùgbọ́n ní ayé òde òní yìí, pẹ̀lú ẹ̀rọ ayélujára, a lè pe àwọn ènìyàn lórí ẹ̀rọ ayélujára wa tàbí kí á kọ àtẹ̀jíṣẹ́ kékeré ránṣẹ́ sí wọn dípò lẹ́tà kíkọ.

Ìgbékalẹ̀ iṣẹ́ kíkọ jẹ́ ọ̀nà àkọsílẹ̀ bí a ti ń ṣe iṣẹ́ kan lẹ́sẹẹsẹ àti lẹ́toọẹto. Àkọsílẹ̀ yìí ni yóò jẹ́ ohun tí a lè kà láti fi ṣe iṣẹ́ náà nígbà tí ẹnikẹ́ni tí kò tíì mọ̀ nípa iṣẹ́ náà bá fẹ́ mọ̀ nípa rẹ̀ láti mọ bí a ti ń ṣe é.

Láàárín agogo méje sí mẹ́jọ alẹ́ ni mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi. Èyí ni láti lè fún mi ní ààyè dáradára láti lè sinmi fún oúnjẹ mi kí àsìkò ọ̀run tó tó. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ àwọn onímọ̀ sáyẹ́ǹsì ti sọ fún wa wípé ó dára.

Ìdúnadúrà jẹ́ ọ̀nà tí olùtajà àti olùrajà máa ń gbà láti fi yọ owó ọjà tí wọ́n fẹ́ tà tàbí tí wọ́n fẹ́ rà. Eléyìí ni láti lè rí i pé ẹni tí ó fẹ́ rajà àti ẹni tí ó fẹ́ tajà jọ fi ẹnu kò sí orí iye kan tí wọ́n yóò padà ra ọjà náà láìsí.

Ìgbà kúùgbà tí òdiwọ̀n epo ọkọ̀ mi bá ti tán náà wípé epo mi ti kò fẹ́ẹ́rẹ́fẹ́ láti tán ni mo máa ń wá ọ̀nà láti ra epo fún ọkọ̀ mi ní kíákíá. Ní ìgbà mìíràn, ní òwúrọ̀ tí mo bá ń lọ sí ibi iṣẹ́, ní ìgbà mìíràn ẹwẹ́, ó máa ń jẹ́ ní ìrọ̀lẹ́ tí mo bá ń darí bọ̀ wá sí ilé.

Wákàtí jẹ́ òǹkà aago àkókò àti ọjọ́. Wákàtí mẹ́rìnlélógún ni ó sì wà nínú ọjọ́ kan. Wákàtí mẹ́fà, mẹ́jọ tàbí mẹ́wàá péré ni èmi máa ń fi ṣiṣẹ́ lojoojúmọ́. Nítorí ìdí èyí, mi kò lérò pé mo le ṣiṣẹ́ ju wákàtí lọ.

Ẹ̀mi kì í fín túràrí o, nítorí pé kò sí ní ìlànà ẹ̀sìn mi. Bí ó tilẹ̀ jẹ́ pé mo mọ̀ wípé àwọn Kérúbù àti àwọn Sẹ̀lẹ́ máa ń fín túràrí dáradára nínú ìlànà ẹ̀sìn tiwọn, ṣùgbọ́n ẹ̀mi kì í ṣe Kérúbù tàbí Sẹ̀lẹ́. Nítorí ìdí ẹ́yí, ẹ̀mi kì í fín túràrí.

Ẹ̀mi kò ní àkókò kan pàtó tí mo máa ń lọ sùn, nítorí pé ẹ̀mi kì í sábà sùn, láìjẹ́ pé mo parí gbogbo ohun tí mo bá ní í ṣe lórí ẹ̀rọ ayélujára mi. Nítorí ìdí èyí, ìgbà mìíràn agogo mẹ́wàá alẹ́, ìgbà mìíràn ẹwẹ́ ó sì máa ń tó agogo méjìlá ọrùn kí n tó sùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Olùkọ́ ni mí ní ọ̀kan nínú àwọn ilé ẹ̀kọ́ gíga ní agbègbè mi. Nítorí ìdí èyí, ó pọn dandan ó sì di dandan fún mi láti kàwé ní ojoojúmọ́, bóyá ní ilé nígbà tí mo bá ń gbaradì fún ẹ̀kọ́ ọjọ́ kejì ni tàbí ní yàrá ìkẹ́kọ̀ọ́ nígbà tí mo bá ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ mi.

Ọkùnrin ni mí, nítorí ìdí èyí, mo ní irùngbọ̀n, irùngbọ̀n náà sì pọ̀ pápá. Dé bí wípé ìyàwó mi a máa bá mi dìí lẹ́ẹ̀kọ̀kan, mo sì máa ń fẹ́ràn rẹ̀ nítorí pé ó máa ń jẹ́ ohun ọ̀ṣọ́ tí mo tún máa ń lò láti fi gbayì síi lọ́de.

Àkòrí ọ̀rọ̀ yìí sọ wí pé, "Kí ni ohun tí o fẹ́ràn lórí pízà?" Èmi kò fẹ́ràn pízà rárá o, nítorí pé lẹ́ẹ̀kan ṣoṣo tí mo ti jẹ rí ni mo ti ríi wí pé n kò fi tara tara gbádùn rẹ̀. Láti ìgbà náà ni n kò sì ti jẹ mọ́ rárá.

Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ funfun, funfun lẹ́lẹ́ bí i lèkélèké. Nítorí pé e lè ṣe àpẹẹrẹ ìmọ́tótó. Ẹni tí ó bá fẹ́ràn àwọ̀ funfun gbọdọ̀ jẹ ẹni tí ó ní ìmọ́tótó dáradára. Nítorí ìdí èyí, mo fẹ́ràn àwọ̀ funfun.

Àkòrí ọ̀rọ̀ yìí sọ wípé ṣé o máa ń ṣe ìdárayá? Ṣùgbọ́n n ó fẹ́ láti gbà wípé ohun tí à ń gbìyànjú láti sọ ni wípé ṣé o máa ń ṣe eré ìdárayá? Tí ó bá sì jẹ́ eléyi ni, bẹ́ẹ̀ni mo máa ń ṣe eré ìdárayá nítorí pé eré ìdárayá jẹ́ ohun tí ó máa ń fún ni lọ́kun.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Tí orin bá ṣẹ̀ṣẹ̀ ń sọ sí mi lọ́kàn, mo má ń kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í kọ ọ́ ní kẹ́lẹ́ kẹ́lẹ́ sínú ọkàn mi ná, kí ó tó ṣẹ̀ wá di pé máa bẹ̀rẹ̀ sí í kọ ọ́ síta tí n ó sì bẹ̀rẹ̀ sí í kọ ọ́ dáadáa síta lẹ́mọ́lẹ́mọ́ kórókóró.

Àkòrí ọ̀rọ̀ yìí sọ wí pé, wákàtí mélòó ni ọ máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Ṣùgbọ́n ohun tí à ń gbìyànjú láti sọ níbí yìí kò yé mi dáradára. Ṣé wo ojú ìbòjú ni à ń sọ ni? Tàbí wo ìbòjú ojú lójoojúmọ́?